Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé dáadáa, pàápàá jùlọ tó bá ti jẹ́ ìwé tó ní ṣe pẹ̀lú ìwé tó ń fún èèyàn ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Oríṣiríṣi ìwé níì ń bẹ. Àwọn kan wà tó ṣe pé wọ́n ṣe ìwé jáde lo'lookàn ọjọ́ kan lórí, ẹ́ẹ́, bí èèyàn ṣe ń gbilé ayé dáadáa. Oríṣiríṣi àwọn ìwé ló wà, ṣùgbọ́n àwọn ìwé tí mo fẹ́ràn láti máa kà jù lọ ni àwọn ìwé tó ṣe pé ó ń fún èèyàn ní ọgbọ́n, tó ṣe pé tí èèyàn bá ka, èèyàn á rí ẹ̀kọ́ kọ́, èèyàn, èèyàn, èèyàn kọ́ nǹkan mélòó kan àbí méjì nípa bí èèyàn ṣe ń gbilé ayé. Ó ní ìwé kan pàtó tí mo kà láìpẹ́, ẹ́ẹ́, ṣùgbọ́n ní inú ìbò ni, ni, ààh, "The Rules of Making Money." Ẹ̀ẹ́, ìwé yìí kọ́ mi ní oríṣiríṣi ẹ̀kọ́ gan-an láti pàṣẹ pé bí èèyàn ṣe ń ṣe, bí èèyàn ṣe ń gbìyànjú bí a fẹ́ ṣe, ẹ́ẹ́, ìdókòwò, bí èèyàn ṣe ṣe ìdókòwò, bí èèyàn tí ń, bí èèyàn tí ń gbìyànjú àti lọ síwájú àti bí èèyàn ṣe lè gbin ilẹ̀ owó láti ẹni tí ó ní ǹkankan tí ó fi di ẹni tó ní owó jàbúrátà. Ìgbà tí mi ò tíì tó báyìí, mo fẹ́ràn láti máa ka àwọn ìwé onítàn nígbà tí mi ò tí tó báyìí ṣùgbọ́n, mo rí pé kì í ṣe ọ̀nà mi. Ìwé onítàn náà dà lóòótọ́ o. Àwọn ẹ̀kọ́ ń bẹ́ ẹ̀ bẹ́ dáadáa ṣùgbọ́n àwọn ìwé tó ṣe pé wọ́n wà, wọ́n ń fún èèyàn ní, wọ́n ń fún èèyàn ní ìwúrí àti àwọn, àwọn, àwọn nǹkan tó ṣe pé èèyàn ó múlò gan-an nínú ayé bí àwọn ìwé yẹn ni. Àwọn bí àwọn ìwé báyìí ni mo fẹ́ràn jùlọ láti máa ka. Mo sì máa ń ka dáadáa, dáadáa. Mo ti kà bí i kà sọ pé nínú ọdún yìí bá ti máa ṣẹ̀wọ ní, ẹ́ẹ́, kà ní, nínú, ní àárín oṣù kan, ààri ìru e ri máa ka ẹ̀yọkan, ààri ìru e rì máa ka ẹ̀yọkan nínú oṣù kan. So fún ìyè yìí ó rọ mí lọ́rùn gan-an. Mo máa ń ka ìwé dáadáa. Ó sì jẹ́ nǹkan tí ẹ pé inú mi máa dùn sí tó sì máa ń jẹ́ kí ìwúrí gan-an wà fún mi gan-an lórí ẹ. So mo fẹ́ràn láti máa ka ìwé gan-an. Mo fẹ́ràn ẹ dáadáa.

Ah! Èmi ò ní parọ́. Ètò ìdárayá mi ó mẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ tó ṣe pé nínú èmi àti gbogbo àwọn èèyàn tí a jọ súnmọ́ ara wa, mo fẹ́ lè sọ pé èmi ni tọ dọ temí burú jáì ju lọ torí mi, mi ò kí ń ṣe eré ìdárayá dáadáa bó ti yẹ kó ju bó ti yẹ kí ń máa ṣẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni, ó pa mí lára gan torí tí màá ṣe iṣẹ́ ilé, mo ṣe wà tí màá ṣe iṣẹ́ ilé pé ìyá mo ń pọn omi ni àbí mo ń fọṣọ àbí mo ṣe nǹkan, ó máa ń tẹ̀tè rẹ́ mi, mò tètè màá mí ẹ́lẹ̀-ẹ́lẹ̀ torí pé eré ìdárayá ó máa ń, ó máa ń wo ọkàn wa sàn ni. Mo mọ oríṣiríṣi àwọn àǹfààní tí eré ìdárayá ṣe nínú ara ṣùgbọ́n, ààyè à tí lọ ṣe iṣẹ́ ò jẹ́ kí n ráyè. Iṣẹ́ tí gba gbogbo àsìkò mi kò fàyè gbá kí n ṣe eré ìdárayá àbí kí n, kí n tẹ gbìyànjú ati ṣẹ boya oríṣiríṣi ìgbé eré ìdárayá tó wà. Kódà bó ṣe kí ènìyàn kan kankan kí ọ̀un bí ì ṣe, bí ò ṣe eré ìdárayá tó, tó ṣe gbangba kí, bó ṣe ṣé díẹ̀ tẹ́ pé èyàn kan ṣe tí èyàn ò ṣe fi la alafia ninú ara kó dà. A ti rìn lásán láti ibìkan sí ibìkan kò sí àsìkò fún mi rárá torí iṣẹ́ tí mò ń ṣe. Fún ìdí èyí mi ò kí ń eré, ẹtọ eré ìdárayá mi ó mẹ̀ẹ́ gidi gan. Mo fẹ́ lè ní nínú gbogbo àwọn tí a jọ súnmọ́ ara wa tọdọ te mí ni ó fẹ́ mẹ̀ẹ́ ju torí ó sì dàbí ìsọlẹnu gan nígbà mìíràn fún àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ mi kọ̀ọ̀kan ṣẹ́ pé, Íwọ o tiẹ kí ń ṣe bai, ìwọ o tiẹ kí ń ṣe bai" to ti máa n fi bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n, Gbogbo wa náà la mọ̀ pé, l'áàyè àsìkò ta wà yìí gbogbo wa la nílò owó. So owó ni gbogbo ẹ̀yàn ń wá, owó ni mò ń wá kò fi fẹ́ bẹ́ si ààyè tó, tó bẹ́ẹ̀ láti máa fi ṣe eré ìdárayá torí ó ti dàbí gbogbo, gbogbo, gbogbo ìgbà kú gbà tí mo bá bọ́ síta tí màá fẹ́ gbìyànjú ẹ̀kọ́ kí n ṣe eré ìdárayá ó ti wá dàgbẹ̀ pé ẹ bá fi àkókò ṣòfò lo ṣeri nítorí pé, wọ́n ti, wọ́n ti, wọ́n ti, wọ́n ti jẹ́ kó dàbí ní, ibi táa, ààyè táa wà nísìnyìí wọ́n ti jẹ́ kó dàbí pé tí èèyàn ò bá máa ṣiṣẹ́ rí owó èèyàn ò mọ̀ tí ń ṣe rárá pé gbogbo nǹkan tí ẹ ká ṣe máa ṣe rí, ẹ ká ṣe máa ṣiṣẹ́ rí owó bo ti rí nùu.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ náà ni àjọ̀dún ọdún iléyá. Gege ba ati mo pe odun to gbayi ju, ninu awon odun ti won selaye ati odun to fe dun ju fun awon musulumi o ni odun ileya. Mo ti gbọ́n ju bá wọn n ṣe ọdún iléyá sì ń wọ́n ti ń lọ bí ogún ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ọdún tí mo fẹ́ràn gan tí mo sì mọ̀ pé tó sì jẹ́ pé tó jásí pé òní ọdún tí mo máa ń gbádùn ara mi jù nínú gbogbo ọdún tí mo bá wọn n ṣe. Ọdún iléyá òun ṣe ọdún kékeré gẹ́gẹ́ bí a ti mọ̀ pé káàkiri gbogbo àgbáńlá ayé ní ìlú Mecca ní world ni wọ́n ti ń ṣe àti agbọn Europe àti agbọn Africa ní gbogbo ibi kíbí ni wọ́n ti ń ṣe ọdún iléyá. Kí ni àwọn ìdí tí ọdún yìí fi wá dùn mọ́ mi? Ní ìgbà táa kéré mo ran tí pé ṣàṣá ni táa bá fi eran jẹun nínú ilé, kò wọ́pọ̀ láàárín àwọn ìgbà mi tí a máa fi eran jẹun. Ṣùgbọ́n ní ọjọ́ iléyá ìyẹ́ ẹran tó bá sì wù ọ́ ló jẹ. Eléyìí wà lára ìkan ninú àwọn ìdí tí ọdún iléyá fi-- tí mo fi kúndùn ọdún iléyá tí mo fi fẹ́ràn ọdún iléyá gan. Ah, ní ọdún kan, em, ní ọdún iléyá kan mo rántí wípé, eh, a ti sọ̀ irétí nù lóori pé á pẹran, a ò pẹran. Tó jásí pé gbogbo wa ti wà nínú ìrònú tí a ò mọ boṣe fẹ́ jẹ́. Ṣàṣá dedé ní a gbọ́ ọwọ́ ilẹ̀kùn tí ènìyàn kan lẹ̀kùn ní, ènìyàn kan lẹ̀kùn wa ní alẹ́ ò kòolá. Ìgbà táa rí àbúrò bàbá mi ló mú ẹran ọdún wa wá. Inú wa dùn, inú gbogbo patapata ló dùn lọ́jọ́ náà pé ah! Láwa táa ti sọ̀ irétí nù pé lọ́dún yìí a pa ẹran. Ṣùgbọ́n ó wu ọlọ́run nínú ọlá ń lá rẹ̀, ó fún aláǹfàní láti pa ẹran ní ọdún náà lọ́hun. Gbogbo awon toye ki won ba wa se odun, ni ibi ti a n gbe, gbogbo won ti dari lo si ibo mi, laatari pe won o lero pe a pa eran lodun na lohun. Ọdún yìí jẹ́ ọdún kan tó jẹ́ pé ọdún tí mo jẹ ẹran iléyá jù. Ọdún yìí ni ọdún 2013, ò ní mo ń sọ̀rọ̀ ń pa e. Ié yẹ́n jẹ́ bí ọdún méjìlá sẹ́yìn. Ọdún tí mo jẹ ẹran iléyá jù náà ni ọdún náà lọ́hun. Torí pé gbogbo àwọn tó yẹ kí wọn bá wa jẹun ọdún wọ́n ti lọ sí i bòmí. Àwa jẹun, jẹun, jẹun. Ta jẹran, jẹran, jẹran, jẹran. Ọjọ́ kejì a lọ Moshalasi, a lọ sí, eh, ibi tí a ti kírun, a kírun tán, a darí dé, a jẹun, a gbádùn, a ṣeré.

Ah, mo máa ń gbọ́ po-- máa ń gbọ́ podcast. Bẹ́ẹ̀ ni, màá ń gbọ́ àwọn podcast ọlọ́kàn jọkan ṣùgbọ́n ìdínku tí dé bá gan-an, bì í ti gbà kan, ìgbà kan mi ò lè máa gbọ́. Pápa jùlọ ó láwọn podcast méjì, àwọn program méjì tí mo máa ń gbọ́ nígbà náà ló hun. À, ìkan ní Fresh FM, ìkan ní Lagelu. Èyi tan máa ń ṣe ní Lagelu yen, wọ̀n tun máa ń ṣe ní Splash. Bó ṣe jẹ́ nígbà yen ni pé mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ eré, ẹ́, bọ́ọ̀lù, eré ìdárayá, bọ́ọ̀lù dáadáa, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan-an. Fún ìdí èyí, gbogbo ìgbà tí, à, mo ní ẹnìkan tí mo fẹ́ràn jù nígbà náà, top striker. Kódà ó, mo máa ń gbọ́ débi pé ní àárín ìgbà tí mo kò bá sí nílé, tí àwọn ọmọ kéékèèké kéékèèké ilé wa tí wọ́n bá gbọ́, à, tí wọ́n bá gbọ́ ohùn, ẹ́, podcast yẹn láti ọ̀nà díì, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ranti pé, "àh, Bọ̀dá Lágbájá ló máa ń play, ẹ máa ń gbọ́ podcast yìí o." Mo nífẹ̀ẹ́ podcast gan nígbà náà. Ṣùgbọ́n nísinsìnyí ayé ti dáyé, à, íńtánẹ́ẹ̀tì. Fún ìdí èyí, gbogbo nǹkan tí mo máa ń gbọ́ lórí podcast, màá ti rí ká lórí, ẹ́, lórí àárọ̀ alẹ́ ayélújára. Màá ti ka gbogbo, màá ti rí ohun gbogbo tí mo fẹ́ rí. Ẹ̀, èyí tí mo tún máa ń gbọ́ nígbà náà tí mi ò gbọ́ mọ́ ni soul. Wọ́n máa ń pe ẹni náà ní soul. Ẹ̀, ètò tó máa ń ṣe náà ni ètò tó pé, mi ò mọ̀ bí wọ́n ti rí pé ètò yẹn mọ́. Ṣùgbọ́n oun tó máa ń ṣe ni pé wọn á pe, ẹnìkan á pè wọlé, a ní kí wọ́n bá òun ṣe ìdániwó fún olólùfẹ́ òun pé kí wọ́n bá òun bá sọ̀rọ̀, kí wọ́n bá òun, kí wọ́n bá òun mú, kí wọ́n bá òun mú sí i lórí pé, à, kí wọ́n lè bá a mọ̀ pé bóyá òun ni ẹni tí wọ́n fẹ́ àbí ẹni toun ni ẹlòmíí. So soul yìí sì jẹ́ ẹnìkan tẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn tó ṣe é mú'yan ṣere daadaa, tó ṣe é mú ọ̀rọ̀ sí ẹeyàn lórí daadaa to je pẹ̀, tó ṣe pé tí a bá rí eni to jẹ́ pé ó ní olólùfẹ́ tó ju ẹyọ̀kan lọ, àṣírí rẹ̀ máa tú. Àwọn méjì tí mo ní kí mo, tí mo fẹ́ sọ kí a mọ̀ pé mo nífẹ̀ẹ́ jù nígbà náà náà ni. Ṣùgbọ́n nísinsìnyí ni, ẹ́kọokan ni a máa ń gbọ́ podcast nísinsìnyí kódà bí ti gbá yen mọ́